Ẹ̀ mo máa ń ka ìwé. Mo máa ń ka ìwé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo fẹ́ràn láti máa ka ìwé. Kò sí irú ìwé tí mo kì í ka. Mo máa ń ka ìwé àgbélé kà. Mo máa ń ka ìwé bí i ìwé iṣẹ́ tí wọ́n bá fún mi ní ilé ìwé. Mo máa ń ka ìwé ní ìwé bí i bíbélì. Mo máa ń ka ìwé tó jẹ́ oríṣiríṣi ìwé ni mo máa ń ka. Nítorí kí ẹ̀yin, ó dára kí ẹ̀yin máa ka ìwé. Kí ẹ̀yin lè máa fi kọ́ ọgbọ́n oríṣiríṣi. Àwọn ọgbọ́n oríṣiríṣi ló wà nínú ìwé kíkà. Ẹ lè fi kọ́ ọgbọ́n. Ẹ lè fi mọ ipa tí ìwé ká òun kó ninu ayé mi, tabi ninu ayé akẹ́kọ̀ọ́. Ìwé kíkà máa ń jẹ́ kí ẹ̀yin mọ nǹkan si. Ìwé kíkà máa ń jẹ́ kí ẹ̀yin ní ọgbọ́n si àti ní òye àwọn nǹkan mìíràn káàkiri. Ó dára, ó dẹ̀ bu iyì, ó dẹ̀ ní iyì láti máa ka ìwé dáradára. Ní àwọn òyìnbó máa ń pè ní novel. Ó máa dára kí ẹ̀yin máa ka ìwé. Òun máa jẹ́ kí ẹ̀yin ní ọgbọ́n àti ìwé àti kó mọ nǹkan lọ́pọ̀ si. Ṣé mo máa ń ka ìwé? Tí mo bá rí any ìwé, àwọn ìwé ìpele wọ, pẹlẹbẹ, eh ìpele ìwé, pẹlẹbẹ, iwe pelebe, màá ka. Láti ọ̀rẹ́ àwọn olè tí wọ́n kọ. Yalaa ti àwọn òyìnbó kọ tàbí ti àwọn Yorùbá kọ. Kí eyi ti mo kì í ka ni be? Mo máa like kí n máa ka ìwé. Ó dára láti máa ka ìwé.

Ẹhn, mo ma n ṣe àyẹ̀wò méèlì mi ní lóòrèkóòrè torí ìgbàkúgbà ni mo gbàgbọ́ pé ìgbàkúgbà ni wọ́n lè sendi, wọ́n lè fi àtẹ̀ránsẹ́ tàbí mẹsséèjì kankan, eh, eh, kí message, ẹní ẹni message ránṣẹ́ sínú méèlì mi. So mo máa n gbìyànjú láti pé, láti rí pé mo ga méèlì mi ní pàtàkì tí fóònù mi bá ti lè ní data lórí. Mo wọ bẹ tàbí kí n rí pé bóyá ó tẹ̀ sórí ẹ̀rọ ìgbéléwọ mi, pé bóyá mo ní, eh, eh, àtẹ̀jẹ, àtẹ̀ránsẹ́ tàbí mo ní iṣẹ́ tí mo ní láti jẹ nínú bẹ. So ìgbàkúgbà, gbà lóòrèkóòrè ṣá, mo máa n wo méèlì bẹ láti dá mi, láti mú dá lójú wipé mi ò ní àwọn àtẹ̀ránsẹ́ tó ní ṣe pẹ̀lú ohun tó yẹ kí n dáhù kíá kíá. So ó yẹ ki'èyán máa gbìyànjú láti máa wo méèlì ẹ ní òrèkóòrè. Ya bí ní ẹ̀ẹ̀kan lójúmọ́ tàbí ẹ̀ẹ̀méjì lójúmọ́, bá ẹ̀ẹ̀mẹ́ta lójúmọ́. Hmm, so lójoójúmọ́ èèyàn sáà gbọdọ̀ máa lọ check méèlì rẹ, ó buyì kún'yàn ó sì dára.

Ah, mo máa ń sùn ní ọ̀sán o. Ah, eh, mo máa ń sùn lọ́sàn, mo máa ń sùn lọ́sàn tí mo bá rí ààyè, tí ààyè bá wà, tí mo ní àsìkò tí mi ò ní iṣẹ́ kankan tí mo fẹ́ ṣe lọ́wọ́. Mo rí pé ààyè wà, mi ò ní iṣẹ́ kankan tó jẹ́ pàtàkì tó ṣe pàtàkì lọ́wọ́ mi, tí mi ò sì rí nǹkan tí mo fẹ́ fi àsìkò yẹn ṣe. Ah, mo máa ń sùn, ó rọ̀ mí lọ́rùn. Àyàfi tí mo bá ní iṣẹ́ bí a mú ní àwọn iṣẹ́ tó ṣe tó tako kó, tàbí mo ṣàbí mo lọ síbi kan mo ṣẹ̀ dé, mo fẹ́ túnáa léṣe, tàbí mo ń lọ síbi kan rọ̀lẹ́, mo lè máa sùn. Ní pàtàkì, tàbí wà nínú holiday, ní time holiday, torí olùkọ́ ni mí, olùkọ́ Yorùbá ni mí, tí ó yẹ pé mi ò ní, mi ò ní nǹkan tí mo fẹ́ ṣe. Tàbí wà nínú holiday tí mo ti rí fẹ́ ṣe tán láàárọ̀, tí ó bá dọ́ ọ̀sán tí mo rí pé kò sí nǹkan tí mo fẹ́ ṣe mọ́, mo rí pé kò sí nǹkan tí mo fẹ́ ṣe mọ́, nǹkan tí mo fẹ́ ṣe mọ́. Ah, kò sí nǹkan tó ní kí mo máa sùn, òórùn rọ̀ mí lọ́rùn. Um tí mi ò láì sùn kankan tí mo le ní nǹkan tó lè jẹ́ káramá ni mi láti máa sùn ni. Tí ò sì ru nǹkan bẹ́ẹ̀ yẹn, ah, òórùn rọ̀ mí lọ́rùn. Tí mo bá ti ṣe ohun tí mo fẹ́ ṣe lán-- ní pàtàkì, tàbí wà ní àsìkò holiday mo máa ń sùn, mo lè sùn lọ́wọ́, mo máa ń sùn lọ́sàn. Mo máa ń sùn faralẹ́lẹ̀ kí ẹ̀mí faralẹ́ yóò sinmi. Tí ó bá di alẹ́, màá rí ra ṣe gbogbo tí o ye kin ṣe lále dáná oúnjẹ. Mo fẹ́ jí gbàdúrà alẹ́ náà, màá rí ra jí gbàdúrà alẹ́ náà tí mo bá ti sùn lẹ́yìn ọ̀sán. So, mo máa ń sùn lọ́sù dáadáa.